Bẹ́ẹ̀ni, èmi máa ń fi tùràrí. Tùràrí da kí ẹyan ma fi ṣùgbọ́n ní ìwọ̀n tó wọ́n sí ni. Torí tí ó bá pọ̀ jù náà ó lè fa ìfarapa. Èmi máa ń fi tùràrí, mo máa ń lò lọ síbi iṣẹ́, mo sì máa ń lò lọ bí ayẹyẹ torí ó máa ń jẹ́ kí i nígboyà láàrín àwọn ènìyàn pé orun tó da ló ń jáde lára mi. Mo máa ń fi tùràrí torí ó máa ń jẹ́ kí ohun tó da, orun dídùn kó máa jáde lára. Àwọn ènìyàn máa gbọ́ orun tó da láti ara èèyàn, páápàá ó máa ń dín ohun tí kò da, ó máa ń dín kù.

Bẹ́ẹ̀ni, èmi máa ń ṣe ìwádìí àwọn alábàṣiṣẹ́ pọ̀ nítorí wípé ó dára kí ènìyàn máa ṣe ìwádìí torí ààbò. Ó máa ń rán yàn lọ́wọ́ láti lè mọ bí ẹni yẹn ṣe jẹ́. Ó máa ń rán yàn lọ́wọ́ kí eeyàn lè mọ bó ṣe máa ń ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn, kí ènìyàn bá ní ìṣòro. Èmi máa ń ṣe ìwádìí àwọn alábàṣiṣẹ́ pọ̀ mi nítorí pé èmi fẹ́ mọ̀ bóyá olóòótọ́ ni ẹni yẹn, bóya o sì ní ìwà tó da, bóya eni tó jẹ́, ẹni tó ní ìwà rere ni. Èèyàn á mọ̀ nípa ṣíṣe ìwádìí, nítorí pé ó da kí eeyan máa ṣe ìwádìí àwọn alábàṣiṣẹ́ pọ̀ àbí ẹni tí ènìyàn bá ní nǹkan kan ṣe pẹ̀lú, ó máa ń di ewu kù, ó máa ń di ewu kù. Ṣùgbọ́n bí eeyan bá máa ṣe ìwádìí yẹn, èèyàn máa ṣe é pẹ̀lú ìbọ̀wọ̀ ni tó sì bá òfin mi, tó bá òfin mu. Ẹ̀ ṣe pé màá máa ru ìpamọ́ ẹni yẹn. Kìí dẹ́ ṣe ìwádìí fún ero búburú ṣùgbọ́n fún ààbò, fún kí èèyàn lè mọ irú ẹni tí ó jẹ́ ni.

Èmi máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Bí mo si ṣe máa ń kọ ìròyìn ni wípé èmi ó kọ àkọlé. Ìjọ́ tí a ṣe ìpàdé yẹn, iye aago táa bẹ̀rẹ̀, bóyá aago mẹ́sàn-án òwúrọ̀ ni o àbí aago mẹ́wàá òwúrọ̀. Màá kọo ibi táa ti ń ṣe ìpàdé náà tí mo fi ń kọ ìròyìn. Màá kọ ọ́fíísì ilé iṣẹ́, màá kọ síbẹ̀. Màá sì ṣe àlàyé náà síbẹ̀. Orúkọ àwọn tó wà ní ibi ìpàdé yẹn, gbogbo àwọn alábáṣiṣẹ́ pọ̀ wá gbogbo ẹ̀ ni màá kọ orúkọ àwọn yẹn náà sílẹ̀. Èmi sì tún máa kọ àwọn ohun tó ṣẹlẹ̀ bí gbogbo nǹkan tá jíròrò lé lórí, gbogbo nǹkan tá sọ pátá, gbogbo ìpinnu tá ṣe wípé ẹ́n! Bóyá ìpolówó tuntun la fẹ́ mú báyìí o, ta fẹ́ ṣe ní ọjọ́ báyiì, gbogbo ẹ̀ ni mo máa kọ sílẹ̀. Ìmúlò tuntun àbí ìlànà tuntun ta tú fẹ́ ṣe gbogbo ẹ̀ ni èmi máa kọ sílẹ̀ tí màá ṣàlàyé tí n sì máa sọ̀rọ̀ lé lórí ní kedere tí mi o sì ni jẹ́ kí ọ̀rọ̀ yẹn ó pọ̀ jù. Rárá, àwọn ìṣòro tó wà náà tá sọ̀rọ̀ lé lórí tó ṣẹlẹ̀ níbi iṣẹ́ gbogbo ẹ̀ náà ni mo máa ṣàlàyé tí n màá kọ wọ́n sílẹ̀. Ẹ̀mí dèré tí èmi ń bá ń kọ ìròyìn, èmi máa ń kọ ní kedere ní ọ̀nà tó wà tó máa tó, tó jẹ́ pé ó máa rọrùn, ó máa yé àwọn tí n bá fẹ́ fi ránṣẹ́ sí ni. Mo máa kọ dáadáa ní ìtọ́sọ́nà. Mo sì máa lo èdè tó rọrùn. Nígbà tí èmi bá dẹ̀ ti kọ gbogbo ìròyìn yìí tán, èmi máa wò ó bí mo ṣe kọ, tí mo ti rí pé iye agogo tá bẹ̀rẹ̀ ìpàdé, ibi táa ti ṣe, àwọn orúkọ àwọn tá jọ ṣe, gbogbo nǹkan tá jíròrò lé lórí nípa ìtẹ̀síwájú ilé iṣẹ́ nínú oṣù yẹn àti gbogbo ìpinnu wa tí mo ti rí pé mo ti kọ gbogbo ẹ̀ dáadáa. Màá yẹ̀ wò, tí n bá ti yẹ̀ wò, màá wo bóyá àṣìṣe wà níbẹ̀ kí n tó fi ránṣẹ́.

Irú etí ìgbọ̀ tí mo máa ń lò ni èyí tí a máa ń, tó máa ń wà ní ẹ̀yìn etí. Ó dára, ó sì lágbára, bátírì rẹ̀ sì máa ń pẹ́, máa ń pẹ́. Ó dáa fún àgbàlagbà, ó sì dáa fún ọmọdé. Ó ní mo máa ń lò. Irú etí ìbọ̀ tí mo máa ń lò nìyẹn.

Bí èmi ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ní wípé èmi máa wo ẹni yen màá wádìí irú ẹni tó jẹ́, ṣé ẹni tó ní ìwà rere ni, ṣé ẹni tí ara ẹ yà mọ́yàn ni. Èmi a wò pé ṣé ó jẹ́ olótítọ́ ènìyàn, ṣé ó máa ń bọ̀wọ̀ fún ènìyàn, ṣé ó máa ń bọ̀wọ̀ fún àwọn ẹlòmíí, ṣé kì í ṣe ẹni tó máa ń jà àbí tó máa ń bínú. Màá wò bóyá ẹni tí àlejò máa sọ̀rọ̀ dáadáa pọ̀ ni láì jìyàn púpọ̀. Èmi a wò bóyá ẹni tó máa ń tẹ́tí sí ènìyàn ni, tí í ṣe pé kì í farabalẹ̀ tí n fẹ́ gbọ́ tẹ lòmíì mọ́tí ẹ̀. Èmi máa wádìí gbogbo yẹn, màá yẹ̀wò dáadáa. Màá wò ṣé ọ̀rọ̀ wa ṣé ó máa bára wa mu. Ìbáṣepọ̀ wa ṣé kò ní sì wà lá, ṣé ó mọ ènìyàn bá sọ̀rọ̀ dáadáa nítorí àwọn ẹlòmíì ó mọ̀ bá tí ń bá ẹlòmíì sọ̀rọ̀. Mà a mọ̀ pé ìbánisọ̀rọ̀ eleyìí ó dára, kì í ṣe ẹni tó máa ń sọ̀rọ̀ gbawugbàwu. Mà á sì wò ṣé ẹni yii ṣé ó ṣeé gbẹ́kẹ̀lé, ṣé ó ṣeé fọkàn tán. Tí ṣòro bá ti è dé, ṣé ìṣẹ́ ẹni tí ó máa fi iṣẹ́ sílẹ̀ ṣé ó máa le ṣe ẹ́, ṣé iṣẹ́ ọ̀ní dúró, ṣé ẹni tó ní sùúrù ni, ṣé ẹni tó ní faradà ni. Gbogbo yẹn ni mo máa wò, èmi máa fi àkókò sílẹ̀ tí màá fi yẹ gbogbo ẹ̀wù dáadáa ẹ́ mi kí n yára ṣe, ṣe ìpinnu, mi yára pinnu. Mo máa fi àkókò lẹ̀ kí n lè mọrú ẹni tó jẹ́ dáadáa, kí n lè, kí n tó ṣe ìpinnu pé àjọ máa ṣiṣẹ́ pọ̀. Èmi a sì wò ṣé ó jẹ́ ẹni tó máa mú ìdàgbàsókè wá ni àbí ó máa mú wàhálà bá yàn. Gbogbo yẹn ni mo máa wò kó tó di wípé mò yàn láti ṣiṣẹ́ pẹ̀lú mi, pé mi ṣe máa ń yan àwọn alábáṣiṣẹ́ pọ̀ ni.

Bí èmi ṣe máa ń rí ìpèsè àwọn oun èlò ní ìgbà tín bá ti mọ gbogbo nǹkan tí mo fẹ́ rà, tí mo sì ti mọ iye tí mo nílò tí mo fẹ́, èmi máa ń lọ sí ọjà ńlá, máa ń lọ sí ọjà ńlá bíi ilé ìtajà tí mo ti mọ̀ tẹ́lẹ̀. Mo sì tún máa ń bèrè lọ́wọ́ àwọn oníṣòwò mi torí a máa ń mọ̀ jú rawa lọ. Èmi máa ń bèrè lọ́wọ́ àwọn oníṣòwò mi, mo sì máa ń wá àwọn olùpèsè tó dájú, àwọn tí mo mọ̀ pé ó jẹ́ olóòótọ́, tí wọ́n ní àdéhùn tó dá, tó jẹ́ pé tó bá sanwó fún wọn, wọn á kó ẹrù ẹ wá, wọn á kó ẹrù ẹ wá ní pípé. Àwọn tí o mọ̀ pé, ehn en, àwọn eléyìí wọn tó gbọ́kànlé, wọn tó gbọ́kànlé tí mo sì mọ̀ pé wọ́n máa tún ṣe ẹ̀dínwó fún mi. Wọn máa fún mi ní ẹ̀dínwó nítorí èèyàn náà gbọ́dọ̀ wá sí, wá olùpèsè tí ó máa rí èrè dáadáa níbẹ̀ ni. Èmi máa ń wá àwọn olùpèsè tó jẹ́ wí pé ó máa mú kémi náà ní èrè dáadáa. Màá wá àwọn olùpèsè tó dájú bí mo ṣe máa ń rí àwọn ohun èlò mi nìyẹn. Mo lè bèrè lọ́wọ́ àwọn oníṣòwò mi, mo sì lè lọ sí ilé ìtajà ńlá àbí ọjà ńlá bí mo ṣe máa ń rí ìpèsè àwọn oun èlò mi ni.